Fóònù alágbééká Tecno Spark 10 ni mo ń lò. Ó ti tó bi ọdún mẹ́ta báyìí tí mo ti ra fóònù àǹtí gbó. Iṣẹ́ rẹ̀ ò dá púpọ̀ mọ́ torí wípé ṣégeṣége lo ń ṣe ló jojúmọ́. Mo sì ti ń wá owó tí ń fẹ́ ra mi kódà mo ti pinu láti pàrọ̀ fóònù náà kí ọdún yìí tó parí.

Ohun tí ni mo má n ṣe ni wípé mo má n ṣèwádìí dáadáa lórí àwọn ohun tó ṣe pàtàkì sí àwọn oníbàárà. Ìwádìí yìí ni ó má n jẹ́ kí mọ àwọn ohun tó ṣe kókó tó mú lọ́kàn àwọn oníbàárà. Nǹkan yí sì ni màá lò nínú ìpàdé tí mo bá n ṣe pẹ̀lú àwọn oníbàárà. Àwọn ǹkan tó jẹ́wọ́ ológun yìí ni a má a sọ nínú ìpàdé náà.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà gbọ́ ìró àwọn oníbará mi. Mo má ń gbọ́ ìró wọn lórí sócial medià pẹ̀lú àwọn apps bí i Facebook, Instagram, TikTok, WhatsApp, Twitter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo sì tún máa ń gbọ́ ìró wọn nípa pípè wọ́n lórí fóònù wọn lórí nọ́mbà wọn.

Oríṣìíríṣìí nǹkan ló máa ń mú mi rerin. Àwọn ìtàn aládùn, ìtàn apanilẹ́rìn tàbí àwọn àlọ́ apanilẹ́rìn, àwọn nǹkan wonyii máa ń mú mi rerin. Nǹkan ayọ̀, nǹkan ìdùnnú náà, nǹkan ìdùnnú ṣubú layọ̀ náà jẹ́ àwọn nǹkan tí ó tún lè mú mi rerin náà pẹ̀lú o. Oríṣìíríṣìí nǹkan báyìí ni ó máa ń mú mi rerin.

Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ́ ǹnkan lórí nẹ́ẹ̀tì ìntánẹ́ẹ̀tì dáadáa. Kódà ọ̀pọ̀lọpọ̀ ǹnkan ni mo ti kọ́ lórí Íńtánéẹ̀tì bí a ti ń install oríṣìíríṣìí app sórí kọ̀mpútà mi, bí a ti ń fi oríṣìíríṣìí sófútwé a ṣe àgbéyẹ̀wò àti àgbéjáde data. Kódà mo sì tún ní àwọn ǹnkan tí mò ń kọ́ lọ́wọ́ lórí Íńtánéẹ̀tì gan lọ́wọ́ báyìí pẹ̀lú.

Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí dáadáa. Mo kúrò láti ìlú Èkó lọ sí ìlú Àbújá láti lọ se ìsọjí ní ilé ìjọsìn wa ní olú ilé ìjọsìn wa tó wà ní Àbújá. Ìgbà kejì tí mo tún kúrò lọ ìlú mìíràn ni ìgbà tí mo kúrò ní orílè èdè Nàìjíríà lọ sí orílè èdè Benin.

Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi ni wípé mo máa ń wù lọ lórí orókún mi, màá ka Bíbélì mi, màá sì gbàdúrà sí Ọlọ́run mi, torí wípé Ọlọ́run ló máa ń ran ni lọ́wọ́ pẹ̀lú ìsọ̀tọ̀tọ̀ kan, òun ló sì le bá òhùn èèyàn pàrọ̀ ọkàn. Mo máa ń gbàdúrà sí Ọlọ́run kó bá mi pàrọ̀ ọkàn mi, ó sì máa ń dá mi lohun.

Ibi tí mo fẹ́ràn jù ni àdúgbò mi ní ìlú Òṣogbo tí mo ti dàgbà. Mo fẹ́ràn àdúgbò yìí púpọ̀ torí wípé ó jẹ́ àdúgbò tí àlàáfíà wà, tí kò sí wàhálà tí kò sí ìjàǹgbà, tí gbogbo àwọn ará àdúgbò fẹ́ràn ara wọn. Orúkọ àdúgbò mi náà ni ilúdún. Ò ń sì ni mo fẹ́ràn jù ní gbogbo àgbáyé yì.

Ní ìgbà bí ọdún kan sẹ́yìn, nígbà tí ogbontarigi gbajúgbajà olórin ni Davido tí ó wá sí ìlú Ìbàdàn. Ó wá sí agbègbè mi ní ìlú Ìbàdàn láti wá ṣe ibi kọ́nsáàti orin ńlá fún wa. Kọ́nsáàti náà dùn gidi gan ni mo gbádùn rẹ̀. Ìgbà yìí sì ni mo kẹ́yìn lọ sí ibi orin.